Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ti gun alùpùpù rí, eh ṣùgbọ́n alùpùpù tí mo gun kìí ṣe èmi ni mo ní. Mo máa ń gun alùpùpù gẹ́gẹ́ bí alánbàtà tàbí tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ó jẹ́ ara ǹkan tí a máa ń fi ṣe ǹkan ìrìnsẹ̀ ní ibi tí mò ń gbé níbí báyìí ṣùgbọ́n kìí ṣe èmi ni mo ní alùpùpù. Nítorí náà ọ̀nà méjì ni ìbéèrè yìí pín sí. Mo ti gun alùpùpù rí gẹ́gẹ́ bí, àá, èrò ni títì ṣùgbọ́n un kò gun alùpùpù rí gẹ́gẹ́ bí ẹni tó ní.

Ehn, ìdáhùn nípa pé ṣe ojú mi dára, mo lè sọ wípé ojú mi dára nítorí pé mo jẹ́ ẹnìkan tí n máa ń tọ́jú ara mi dáadáa. Bí mo bá wẹ̀ tán, mo máa ń fi ìpara tó dára you mu, mo máa ń fi pa ojú mi láti tún mọ̀ bóyá ojú mi dára. Èmi tun a máa ń wọ nǹkan tí à ń pè ní gíláàsì láti fi ṣe àrídájú láti wo ojú mi wípé ojú mi dára. Nítorí wípé bí ojú èyàn bá dára, a máa ń jẹ́ kí àwọn èniyàn kí wọ́n máa yọ̀ mọ́ ènìyàn.

Gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ wípé, à, mo máa ń ṣiṣẹ́ ní ìta ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo lè sọ wípé mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Nítorí wípé ó jẹ́ ọ̀nà kan tí mo fi máa ń gbà jẹ oúnjẹ ọ̀sán, a, tó bá ti di ọ̀sán tó di wípé n kò lè dáná tàbí tí mo bá wà ní ìta tó jẹ́ wípé n kò lè dáná, mo máa ń ra oúnjẹ jẹ ní òpópónà. Oúnjẹ òpópónà náà aa sì máa dùn nígbà mìíràn.

Mo máa ń wọ ìbọ̀wọ́ lẹ́ẹ̀kọ̀kan. Àwọn àsìkò ìgbà tí mo máa ń wọ ìbọ̀wọ́ ni àsìkò tí ọyẹ́ bá mú. Ni àsìkò tí ọyẹ́ bá mú ní agbègbè ibi tí mò ń gbé níbí báyìí, òtútù a máa mú púpọ̀ àmọ́ ọ̀gbẹlẹ̀ máa ń wà. Torí òtútù yìí a máa ń wọ ìbọ̀wọ́ láti jẹ́ kí ó ru, kí ó dàbobo ara látara òtútù tó máa ń mú.

Bí mo bá ní oníbàárà tuntun, inú mi máa ń dùn láti rí wípé àkọ́kọ́ wọ́n jẹ́ oníbàárà tuntun. Níwọ̀n gbàá bó ti jẹ́ pé oníbàárà tuntun ni wọ́n, dájúdájú wọn tún fẹ́ yẹ ọjà mìíràn wò. Ṣùgbọ́n èmi, mo máa ń pè wọ́n nítorí wípé èmi máa fẹ́ kó jẹ́ wípé ọ̀dọ̀ mi náà ni wọ́n ti máa ń ra ọjà ní gbogbo ìgbà. Bí mo bá ti pe wọ́n, ó túmọ̀ sí wípé mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo bìkítà nípa wọn ni. Èyí a máa jẹ́ kí inú wọn dùn. Ṣùgbọ́n ìdí tí èmi fi pè wọ́n ni láti jẹ́ kí wọ́n máa rántí láti ra ọjà ní ọ̀dọ̀ tèmi nìkan.

A gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ wípé n kò tíì dá iṣẹ́ tèmi ni, mo lè sọ wípé n kò tíì lé ènìyàn kúrò ní ibi iṣẹ́ rí. A torí pé à iṣẹ́ tí èmi náà ń ṣe, èmi kọ́ ni adarí, èmi sì kọ́ ni ọ̀gá. Nítorí náà, aṣẹ àti lé ènìyàn kúrò ní ibi iṣẹ́ kò sí ní ọwọ́ mi. Torí ìdí èyí, mo lè sọ wípé n kò tíì lé ènìyàn kúrò ní ibi iṣẹ́ rí.

Bí mo bá ká ní èkínní, èèmejì tàbí èèméta, nko le sọ pé iye ìgbà pa tó báyìí ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ààyè pọ̀ lọ́wọ́ mi. Ní gbogbo ìgbà tí mo bá sì tí rí àmì wípé ímeèlì tuntun ti wọlé, òhun náà ni mo máa ń yẹ ímeèlì mi wò láti wò bóyá ímeèlì náà ní ìtumọ̀ àbí kò ní ìtumọ̀. Nítorí náà nko le gbé gbèdéke lé àsìkò ìgbà tí mo fi wo ímeèlì mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo máa ń jẹun ní inú ọkọ̀ mi. Ìdí tí mo fi máa ń jẹun nínú ọkọ̀ mi ni wípé tí mo bá ra oúnjẹ nígbà mi tó jẹ́ wípé n kò fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ojú kí wón máa wo nǹkan tí mo rà, tàbí tí ojú bá ń tì mí tó jẹ́ wípé n kò fẹ́ jẹun ní ibi tí ọ̀pọ̀ èèyàn wà, mo lè gbé oúnjẹ náà lọ sí inú ọkọ̀ mi kí n rọra lọ jẹ́ níbẹ̀ níbi tí ọ̀pọ̀ ojú tí kò ti ní tó.

Bo bá ṣẹlẹ̀ wípé mo ṣe ènìyàn tó wá jẹ́ wípé mo ní láti tọrọ àforíjì, ǹkan kan tí mo máa ń ṣe ni wípé ń ò lọ bá ẹni náà, ǹ kí n sì jẹ́ kí ó mọ̀ wípé mo ṣe àṣìṣe, mo sì bẹ wípé kí ó má bínú. Tí mo bá ti bẹ́ pé kó má bínú, à èmi náà lérò wípé ìgbàgbọ́ mi ni wípé à inú rẹ̀ yóò yọ sí mi, mo sì ti tọrọ àforíjì náà niyen.

N kò ní iye ìgbà kan pàtó tí mo máa ń wo àwòrán ní ojoojúmọ́, àmọ́ bí mo bá ká ní ẹní eéjì ẹ̀ta, mo lè sọ wípé bóyá bí ẹ̀ẹ̀mẹ́jì tàbí ẹ̀ẹ̀mẹ́ta náà ni mo fi máa ń wo ojú àwòrán ní ojoojúmọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí wọ́n máa ń ṣe níbẹ̀ kì í ṣe ǹkan tí ó jẹ́ wípé ó bá mi lára ọmọ tàbí ǹkan tí mo fẹ́ràn láti máa wò. Nítorí ìdí èyí emi kì í kàkún, no sì fi bẹ́ẹ̀ wo ojú àwòrán púpọ̀ lọ títí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa mu àwọn ohun mímu pírotínì. Ìdí tí mo sì fẹ́ràn láti máa mú ni wípé nítorí àǹfààní tí máa ń ṣe fún ìlera, tí máa ń tún àwọn ǹkan tí ó ti bá ti bàjẹ́ nínú ara tí ó máa ń tún wọn ṣe. Ìdí nìyí tí èmi fi máa ń mu àwọn ohun mímu pírotínì. Àwọn ohun mímu pírotínì tí mo sì máa ń mu lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọ̀hun nàa ni mílíìkì. Èyí jẹ́ èyí tí ó wà ní àròwótó tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì máa ń mu dáadáa.

Mo fẹ́ràn láti mọ jáde, mo sì fẹ́ràn láti ma gba afẹ́. Bí mo bá fẹ́ gba afẹ́, ibi tó wù mí lọ́kàn ṣùgbọ́n tí mo ti dèrí náà ni etí òkun tí a tún le pè ní etíkun nítorí wípé oríṣìíríṣìí ǹkan ni èèyàn lè rí níbẹ̀. Ni àkọ́kọ́, ó wù mí láti kọ́kọ́ mọ bí iyọ inú òkun bí ó ti ṣe pọ̀ tó àti irú faají tí ó wà ní etíkun tí èèyàn ti é lè ṣe ní etíkun gan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wù mí ní ó sì jẹ́ kí n fẹ́ràn láti máa lọ sí etíkun.

Aà, bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ní àìsàn ìkóríra sí oúnjẹ kan. Bí mo bá gbọ́ àgbọ́yé èyí dáadáa, òun náà ni wípé àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tí mo bá jẹ àwọn oúnjẹ kan pàtó. Aà, gẹ́gẹ́ bí ẹnìkan, àwọn oúnjẹ kan wa tọ́ jẹ́ wípé tí mo bá jẹ, aà, inú máa ń dà mí láàmú. Kìí ṣe pé ní inú rírun o, ṣùgbọ́n tó jẹ́ wípé bí mo bá jẹ, aà, mo lè bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ tàbí, aà, kí oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ sínú mi. Oríṣiríṣi oúnjẹ bíi ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ àwọn oúnjẹ tí mo ní àìsàn ìkóríra sí.

Gẹ́gẹ́ bí ọmọ káàro òjìrè, èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo máa ń jẹ ẹran. Èmi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran. Ẹran jíjẹ wà nínú oúnjẹ tí a fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀, ó sì jẹ́ ǹkan tí a máa ń fi ṣe ẹ̀ṣọ́ sí orí oúnjẹ tó tún bu iyì kún ẹni. Bí ènìyàn bá ń jẹun ní agbègbè wa tí kò fi ẹran sí, ọ̀pọ̀lọpọ̀ ẹniyan a máa wò gẹ́gẹ́ bí ẹni tí kò rí ṣe tàbí tí kò ní owó lọ́wọ́. Ẹran jíjẹ ní ọ̀nà mìíràn tó ń jẹ́ ara ìgbádùn tí èèyàn fi máa ń fi ṣe ọ̀ṣọ́ sí orí oúnjẹ.

Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni oúnjẹ tí mo le pè ní iyán àti oríṣiríṣi ọbẹ̀ tí wọ́n bá sè tì. Ìgbà mìíràn wọ́n lè se ọbẹ̀ ẹ̀fọ́ tì, ìgbà mìíràn wọ́n lè se ọbẹ̀ ẹ̀gúsí tì, ní ìgbà mìíràn ó sì lè jẹ́ ọbẹ̀ iyọ̀ bí i ọbẹ̀ ewédú tàbí ilá. Ṣùgbọ́n iyán gan gan ni oúnjẹ, a sì máa ń jẹ papọ̀ mọ́ ìkan nínú àwọn ọbẹ̀ tí mo sọ yìí ni. Kò sí ọ̀nà tí èèyàn kò le gbà jẹ iyán nínú, aà, ọ̀nà nínú pẹ̀lú àwọn ọbẹ̀ tí mo kà sílẹ̀ yìí. Èyí tí ènìyàn bá fẹ́ràn, náà ni èèyàn lè fi jẹ.

Bí mo bá ń jáde lọ síta tó jẹ́ wípé, à, ohun tí mo fẹ́ gbé ó pọ̀ púpọ̀ díẹ̀ tó sì jẹ́ wípé àpò aṣọ tàbí àpò ṣòkòtò mi kò lè ká, mo máa ń gbé àpò ẹ̀yìn láti kó nǹkan sí inú rẹ̀. À ní ìgbà mìíràn ẹwẹ́ tí mo bá tún gbé àpò ẹ̀yìn, a jẹ́ wípé bóyá mo fẹ́ ra nǹkan bọ̀ tó jẹ́ pé nǹkan tí mo fẹ́ rà ó pọ̀ díẹ̀. À, ìdí, àwọn ìdí nìyí tí mo fi máa ń gbé àpò ẹ̀yìn.

Oríṣìíríṣìí ohun mímu ni mo fẹ́ràn, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù tí sì máa ń fún mi lágbára, ọ̀nà ni èyí tí à ń pè ní Mọ́tínà. Mọ́tínà náà jẹ́ eh, ǹkan tí wọ́n ń pèsè ní orílẹ̀-èdè Nàìjíríà níbí báyìí tí ó sì jẹ́ pé ó dùn dáadáa. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé ó ní adùn, adùn ṣúgà àti adùn kíkorò níwọn, ah, ìwọ̀ntúnwọ̀nsì. Bí ènìyàn bá mu Mọ́tínà, èyàn yìí ó rí dùndùn níbẹ̀, ènìyàn yóò sì tún rí kíkorò náà níbẹ̀. Ó jẹ́ ohun mímu tí mo fẹ́ràn láti máa mu ní ìgbà ẹ̀rùn nígbà tí ó bá tutù dáadáa.

Àbí mo bá wo ọkàn mi dáadáa ti àgbéyẹ̀wò àwọn ǹkan tí mo ti kọ́ kalẹ̀, ibìkan tó wù mí tí mo sì fẹ́ràn láti máa lọ onáà ni ìlú Brazil. Ìdí tí mo fi fẹ́ràn láti lọ sí ìlú Brazil ni wípé mo ti kà nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwé wípé àwọn àṣà àwọn kan wà tó jẹ́ wípé ó papọ̀ mọ́ àṣà tiwa. Ó wù mí láti lọ sí ìlú yìí kí n sì rí bí àwọn àṣà náà bí wọ́n ṣe papọ̀ mọ́ra wọn tó àti wípé bóyá ènìyàn lè rí àjọṣepọ̀ tó wà láàárín àṣà àwa méjèèjì.

Ìbòrùn wíwò kì í ṣe ẹ̀ṣọ́ tí a máa ń ṣe fún ọkùnrin ní agbègbè ibi tí èmi ń gbé. À, ìbòrùn wíwò jẹ́ ẹ̀ṣọ́ ara aṣọ obìnrin. À, tó jẹ́ wípé bí obìnrin bá múra tán, àwọn a máa wọ ìbòrùn sí i kí aṣọ wọn lè pe dáadáa. Gẹ́gẹ́ bí ọkùnrin ìbòrùn kò sí lára àwọn aṣọ títèmi kò sì, ọkùnrin ki sì wọ̀ rárá rárá ní agbègbè ibi tí èmi ń gbé nítorí ìdí èyí èmi kì wọ ìbòrùn.

Ní àkọ́kọ́, èmi kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tóku, ṣùgbọ́n ní ọ̀nà méjì mo lè jẹ oúnjẹ tóku. Tí ó bá jẹ́ pé oúnjẹ tí wọ́n sè ní ile tó sì jẹ́ wípé, ènìyàn nínú ẹbí mi tí mo sún mọ́ dáadáa, òun náà ni ó ń jẹ oúnjẹ náà kù, mo lè jẹ́. Ṣùgbọ́n tí mo bá wà ní ìta bóyá bí ìnáwó, èmi kò lè jẹ oúnjẹ tóku. Nítorí wípé, àkọ́kọ́ nípa ìlera àti oríṣiríṣi àwọn ǹnkan.

Èmi kì í ṣe ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa wà ní òru fún oríṣìíríṣìí ìdí. Nítorí pé ní àkọ́kọ́ mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó bẹru òru. Ẹ̀kejì ni wípé òkùnkùn birimu birimu tí ń maa wà nínú òru kì í jẹ́ kí n rína. Aà, mó sì tún ní ìgbàgbọ́ wípé òru jẹ́ àsìkò tó yẹ kí ènìyàn fi sinmi, kì í ṣe àsìkò tó yẹ kí ènìyàn máa fi káàkiri. Nítorí ìdí èyí, aà, òórùn ni mo fẹ́ràn láti máa sùn ní òru. N kò fẹ́ràn láti kàn wà ní òru láti máa ṣe nǹkan tí kò ní ìtumọ̀

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo mọ àmì ìràwọ̀ mi. Mo ti ṣe àwọn à, mo ti ka àwọn ìwé nípa ẹ̀kọ́ ìjìnlẹ̀ tó sọ nípa àmì ìràwọ̀. Àwọn ìmọ̀ yìí sì máa ń jẹ́ kí n mọ irú ẹ̀dá tí mo jẹ́ àti bí ètò ìgbésí ayé mi bí yóò ṣe lọ. Wòrú àwọn ǹkan bẹ́ẹ̀ yí jẹ́ ìmọ̀ tí mo fẹ́ràn láti máa mọ̀. À nítorí ìdí èyí, mo ti ṣe ìbéèrè nípa àmì ìràwọ̀ mi tí mo sì mọ̀ ọ́n.